Ṣé o máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, tí ènìyàn bá bèerè ọ̀nà, eeyan á sì ona torí kò ṣe gbogbo ibi eeyan mọ́. Torí náà, mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Ìgbẹ̀mí gan-an máa wa tó jẹ́ pé idi tí máa fi bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn ni pé wọn lè mọ ọ̀nà kékeré kan tí màá gbà tí kò ní jẹ́ kí n gba ọ̀nà tó jìn bí i ọ̀nà tó yá sí ibi tí mò ń lọ. Torí náà mo fi máa ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn èèyàn dáradára.

Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Bẹ́ẹ̀ni, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí ní ìwọ̀n ba, tí kò ì ṣe púpọ̀, tí kò jẹ́ iṣẹ́ kékeré. Nítorí pé tí èèyàn bá ti lè ń ṣe iṣẹ́ ọ̀fẹ́ ju aráyé, a máa rò ó pé èèyàn kò mọ nǹkan tí èèyàn ń ṣe. Àmọ́ mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí dáradára. Àmọ́ àwọn tí mo máa ń sábà máa ń ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún wọn ni àwọn arúgbó. Mo máa ń sábà, máa ń ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún wọn.

Báwo ni bátìrì fóònù rẹ ṣe máa ń dúró? To ba jẹ pé mi ń tẹ rárá raaraaa, yóò gbé mi fún ọjọ́ kan. Bí pé mi tẹ wi pé mo kàn ti e fi ń gba ìpè tí mo fi ń ṣè ipe lórí fóònù sí fóònù, yóò dúró fún ọjọ́ kan. Àmọ́ tó bá jẹ́ pé mo tẹ́, mo ń ṣe àwọn nǹkan kan ní orí rẹ̀, ó pọ̀jù wákàtí mẹ́rìndínlógún ni yóò ó gbé mi. Tí mo dẹ, tí mo dẹ ń tẹ dáadáa ni ìyẹn ó. Àmọ́ tó bá jẹ pé mi ń tẹ́, yóò gbé mi fún ọjọ́ kan gẹrẹgẹ.

Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí cloud? Bẹ́ẹ̀ni, mo máa ń fi pamọ́ sí orí cloud torí ìgbà míi máa wà tó jẹ́ pé mi ò ní gbé fáìlì mi dání. Tó jẹ́ pé mo máa fẹ́ lò ó ní pàjáwìrì. Tó bá ti jẹ́ pàjáwìrì, tó bá jẹ́ pé eleyi tí mo máa ṣe sí orí ìwé ni, màá lọ gbe fún àwọn tó mọ̀ tí wọ́n lè bá n ṣe sí orí ìwé. Tó bá jẹ́ pé eleyi tí mo lè sọ̀wọ́ sí wọ́n, láìní pé kí wọ́n bá ń ṣe sórí ìwé, òun ni ó tún fi rọmi lọ́rùn dáadáa. Mo máa ń ṣe, mo máa ń fi fáìlì mi pamọ́ sórí ì cloud, sórí cloud.

Ṣé o mọ àwọn aládùúgbò rẹ dáradára? Mi ò ní sọ pé mo mọ̀ wọ́n dáradára o. Àmọ mo mọ̀ wọ́n ní ìwọ̀nbà tí èèyàn máa ń mọ èèyàn torí pé oríṣiríṣi ìwà ló wà lọ́wọ́ aládùúgbò mi. Oríṣiríṣi ìwà ló ti wà lọ́wọ́ èniyàn gan torí èniyàn náà là aládùúgbò. Ó lè jẹ́ pé gbogbo ìgbà tí a ti jọ wà kí wọ́n máa fi àwọn nǹkan kan pamọ́ tí ó jẹ́ pé èmi ò ní mọ̀. Torí náà, mo mọ àwọn aládùúgbò mi dá, àwọn mi mọ̀ wọ́n dáradára.

Ṣé o máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni, ǹkan tá bá ti ṣe lónìí a máa kọ sílẹ̀ torí ọjọ́ iwájú bí àpẹẹrẹ oníbàárà mi i gan lè wá ní òní pé kó wa ra ọjà tí a bá ti le kọ́. Ọ̀tọ̀ ni i pé ká kọ sí inú ìwé ìtajà, ọ̀tọ̀ ni ìròyìn tó jẹ́ pé a máa kọ sílẹ̀ tó bá ti di pé a fẹ́ ṣe ìpàdé, àwa máa kà síra wa létí pé Ọ̀gbẹ́ni báì báì ó wá ra ọjà ní àsìkò báì báì, ní ìwọnba báì báì. Bí mo ṣe a ṣe máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́ wa nìyẹn.

Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Ìgbà tí mo máa ń fọ ọkọ̀ mi jẹ́ ọjọ́ ìsinmi tàbí àwọn ọjọ́ àìkú. Ìgbà mií jẹ́ ìgbà to je pe mo máa ní ìpàdé pàjáwìrì kan tó jẹ́ wipé mii ní fẹ́ gbé ọkọ̀ lọ bí ó ṣe rí, tí màá gbé lọ sí ibi tí wọ́n ti ń fọ ọkọ̀ láti bá n fọ, tó lè tún jọjú. Torí pé tí eeyan bá ṣe múra níwájú oníbàárà eeyan, bẹ́ẹ̀ ni won ṣe máa má fi ojú rẹ wò eeyàn. Torí náà mo ma ń fọ ọkọ̀ mi tí n bá ti fẹ́ lọ bá, tí n bá ti lọ fẹ́ ṣiṣẹ́ tó jẹ́ wipé ó máa jé kí n gbé ọkọ̀ mi jáde.

Ṣé o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Bẹ́ẹ̀ni, tó bá ti di àsálẹ́ máa bó síta tí kò bá ti sí ǹkan tí mo fẹ́ ṣe, màá ma wò àwọn ìràwọ̀. Bo n ṣe rí, bí oníkálukú, bí àwọn nkan se tó bí, bí àwọn ǹkan ṣe kéré, bí ó ṣe súnmọ́ ara sí, bí o tun ṣe jì na síra sí, bẹ́ẹ̀ ni mo ṣe máa ń wò. Ìgbà míì gan-an máa wà to je pe máa dáa ní àbá ipé kí n ka eléyi to súnmọ́'ra jù, ti n bá ti ka kékeré yóò tún ti máa dàrú mọ́ mi ní ojú torí pé ó jìnnà rere àmo mo máa ń wo ìràwọ̀ dáradára.

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí ìṣe rẹ? Ìbáṣepọ̀ pẹ̀lú olórí ìṣe mi, ó jẹ́ wipé ìbáṣepọ̀ tó dánmọ́nrán. Torí tí ìbáṣepọ̀ ò bá dánmọ́nrán, kò ní sí bí iṣẹ́ wa ṣe máa rọrùn, bí iṣẹ́ tèmi àti tí tiẹ̀ ṣe máa rọrùn. Taya bí kó lé mi kúrò níbi iṣẹ́ tí ò bá ti sí ìbáṣepọ̀ tó dánmọ́nrán, tó bá sọ yín pé nǹkan báyìí ni òun fẹ́, a jọ máa fẹ́, pẹ̀lú wípé àsìkò tó máa rọ ẹ̀mí náà ni ọ̀ràn. Àmọ́ tó bá yẹ pé iṣẹ́ báyìí, àsìkò báyìí ni òun fẹ́, tó bá yẹ ti awà nínú àdéhùn wa méjèèjì, ètò mi náà ni láti ṣe ìkíni láti ṣẹ́.

Nígbà wo ni o máa ń ṣe ìmọ́tótó ilé rẹ? Ojoojúmọ́ ni mo máa ń ṣe ìmọ́tótó ilé mi, tí ba ti jí ní àárọ̀. Ele tó bá yẹ kí n gbá, màá gbá. Eleyi tó bá yẹ kí n nu, màá nu. Àmọ́ eleyi tí mo máa ń taba so wi pé ìbí jẹ́ ń bí iròu imótótó, tó ṣe pàtàkì. Bí i pé a fẹ́ ṣe gbogbo ilé n ni ọjọ́ ìsinmi tí mi lò bí nkankan. Mo lè rí i pé ìrú àwọn òkè kí n gbọn gbogbo àwọn jànkárìwọ̀ tó bá wà níbẹ̀ àbí àwọn nkankan tó bá wà níbẹ̀. Torí náà, ojoojúmọ́ mo máa ń ṣe ìmọ́tótó ilé mi. Àmọ́ ìmọ́tótó tó pọ̀ jù ni mo máa ń ṣe ní ọjọ́ ìsinmi.

Báwo lo ṣe máa ń, báwo ni o ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò? Mo máa ń lọ sí ọjà láti lọ ra àwọn ìpèsè èlò bíi, tó bá je pé bí i t'óuńjẹ, màá lọ sí ọjà láti lọ rà á. Àmọ́ tó bá yẹ pé àwọn nǹkan bí a bí i pé mo fẹ́ ra nǹkan sí ẹ̀yìn fóònù mi, màá lọ ibi tí wọ́n ti ń ta ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí màá ra àwọn nǹkan tí mo fẹ́ sí ẹ̀yìn rẹ̀.

Ṣé o máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì àmọ́ kò ì ṣe gbogbo ìgbà. Mo máa ń rà ní ẹ̀ kan, ẹ̀ kọ̀ kan mo máa rà torí jìbìtì tí pọ̀ jù ní orí Íńtánẹ́ẹ̀tì ní ọ̀dọ̀ wá ní ibí bí i tí ènìyàn bá ra nǹkan ìgbà mí, ọ̀tọ̀ ni nǹkan tí ènìyàn máa rà, ọ̀tọ̀ ni nǹkan tí ẹ máa gbé wá fún èyàn. Tàbí kí èèyàn tu lè ra nǹkan mi tó jẹ́ wipé èèyàn tó máa ṣẹ̀ṣẹ̀ máa pe, pe, pe, pe kí ènìyàn tó rí wọn. Gbogbo wàhálà eléègan ko fi fẹ́ wù mí kí n máa ra nǹkan ní orí Íńtánẹ́ẹ̀tì lọ́pọ̀ mọ́.

Báwo ni o ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́? Kò sí kini, tí bá ti rí pé ó ti ku bíi wákàtí mẹ́rin gan, ni màá ti máa ṣe gbogbo àwọn iṣẹ́ mi láti má dà mí dúró. Kí, torí pé tó bá ti lè kú wákàtí kan bayii, ará tèmi gan yóò sì má ma gbọ̀n. Wípé kí n tíì máa lọ lé, torí pé á ti rẹ̀ mí. Torí naá tó bá ti kú bíi wákàtí márùn àti ìparí, àti máa lọ ilé, màá ti máa múra àti parí àwọn iṣẹ́ mi.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìméèlì rẹ? Mo máa wọ bẹ̀ ní ẹmẹta láàárín ọ̀sẹ̀, àwọn elé tó jẹ pé kò ṣe kókó, òun ni màá kọ́kọ́ wá. To jẹ̀ pe àwọn míì máa s-- ó máa wà lórí ìméèlì mi tó jẹ́ pé kò, kò, kò, mi ò mọ bí ó ṣe dé bẹ́ẹ̀, mi, mi, mi sálábàá pàdé pé kí n tẹ̀lé àwọn kan kan màá sẹ̀ náà máa fún mi ní ìméèlì tó rí náà mo máa fi wọ bẹ̀ tí màá pa gbogbo àwọn ìyẹ́ rẹ. Àwọn elé tó bá wúlò bíbẹ̀, òun ni màá fi sílẹ̀ tí màá máa ka lẹ́yọ̀ ọ̀kọ̀ọ̀kan. Bí mo ṣe máa ń ṣètò àwọn ìméèlì mi nìyẹn.

Ṣé o ní àwòrán lára? Mi ní àwòrán lára torí ipé ní, mi ò fẹ́ràn rẹ̀. Alákọ̀kọ́, ẹlẹ́ẹ̀kejì ní àwùjọ wa ní ibi bí ìwọ tó bá ni lára, àwọn ojú tí won máa fi máa ma wò ni bí ojú ọmọ burúkú. Ẹlẹ́ẹ̀kẹta, ẹ̀sìn tí mò ń ṣe kò fi ààyè sílẹ̀ láti ya ǹkan kan sí ara èèyàn rárarára tó fi le mú ipé kí eyan ya ẹyẹ àbí ǹkan kan kò sí ààyè ní inú ẹ̀sìn mi. Ẹ̀mí gan na kò wù mí rárarára torí náà mi ní àwòrán lára.

Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Oúnjẹ tí mo fẹ́ràn jù ni ìrẹsì àti ẹwà pẹ̀lú ata díndín. Nínú ata yẹn kó wá ní ẹja àti ẹran, tí ẹran bẹ kó má lè rárárárá kó rọ pọ̀tọ̀pọ̀tọ̀ kí n wá rárá rí ọ̀gẹ̀dẹ̀ díndín ṣii. Òun ni oúnjẹ tí mo fẹ́ràn jù tí màá jẹ tán gan. Ọkàn ni á báà lẹ̀

Ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́? Bẹ́ẹ̀ni, torí pé èmi gan-an miì fẹ́ràn àríwó rárárarara. Torií pé àríwó tí mii fẹ́ràn ni fi maa fi ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́. Torí ibi ẹlẹ́ekẹ́jì ibi tí mò ń gbé gan-an, kìí ṣe èmi nìkan ni mo wà nínú agbègbè tí mò ń gbé. Atì máa lo ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́. Ó tú wa jẹ́ eleyii tó rọrùn fún mi lọ́pọ̀lọ́pọ̀ ìgbà.

Báwo ni o ṣe máa ń kojú ìdínà ọkọ̀? Mo ṣe máa ń kojú ìdínà ọkọ̀ ní pé tín bá wan nu ọ́kọ̀, mi ò sá eré púpọ̀. Mo jẹ máa ń lo ìdáàbòbò tó máa ń wà ní ara àga inú ọkọ̀ torí bí mo ṣe máa ń kojú ìdáná ọkọ̀ yẹn o.

Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? Àkàrà ẹwà ni, àkàrà tó ń fi ẹwà sí, tí wọ́n wa dín, òun ni mo fẹ́ràn jù. Mi jẹ̀ like. Tó bá jẹ́ pé gàárì mo fẹ́ fi mu, mo fẹ́ràn kí wọ́n dín kó gbẹ́, tó yẹ́ pe ó máa gbẹ. Àmọ́ tó bá yẹ́ pé búgàn ni mo fẹ́ fi jẹ, toloyinbo ń pè é ní bread, mi ní fẹ́ jẹ́ kó gan din kó gbẹ, kó, kó ní kiní nínú, kó má, kó rọ̀ dáadáa tí n bá ti tẹ́ mọ́ búgàn mi yóò le rọ̀ nínú rẹ̀.

Báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀? Ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀ o jẹ́ ǹkan tó rọrùn torí pé ilé iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́, òun ni ó máa ṣe ìbáṣepàpọ̀ wa tí ó fi máa dùn mọ́ran yìí. Bíi rú àwa tí a fẹ́ ṣiṣẹ́ pẹ̀lú alábáṣepọ̀, wọ́n máa ti sọ ǹkan tá a máa ṣe. Tá a bá parí ǹkan tá a máa ṣe tán, iye ǹkan báyìí ni wọ́n máa fún wa. Bẹ́ẹ̀ kí wọ́n sì wá bá wa na sọ̀rọ̀, bẹ́ẹ̀ ni wọ́n sì máa bá àwọn alábáṣiṣẹ́pọ̀ sọ̀rọ̀ tí ó fi máa jẹ́ pé iṣẹ́ tá a jọ fẹ́ ṣe papọ̀ yóò fi dùn mọ́rain mọ́rain.

Ṣé o ní aṣọ wíwẹ̀? Mo ní aṣọ tí mo máa ń fi wẹ̀. Ó tẹ́ pé èèyàn máa fẹ́ lọ wẹ̀ nínú odò tí èèyàn ò ní wọ ṣọ, mo máa ṣọ wíwẹ̀ yẹn ni mo máa máa ń wọ̀ tí màá fi wọ̀ a wẹ̀ nínú odò torí àwọn èèyàn máa bà lé rí iwowo mi.

Báwo ni o ṣe máa ń ṣètò owó iṣẹ́? Bí mo ṣe máa ń ṣètò owó iṣẹ́ kò ní wàhálà kankan nínú. Oníkálukú ti mọ iye tán máa gbà ní oṣooṣù. Tó bá jẹ́ ìjẹ́ eléyìí ti ẹpo ètò ojúmọ́ ni, kó tó bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ lásìjọ máa sọ̀rọ̀ wípé tó bá ti parí iṣẹ́ rẹ tán o, iye báyìí ni wàá gbà o, iye báyìí ni wàá ṣe o. Bí mo ṣe máa ń ṣètò owó iṣẹ́ ni ìyẹn o.